Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún, àwọn èrò díẹ̀ ni àti bèrè ẹni tí ó kú, ohun tí ó yípadà, bí ẹ ṣe ń bá ara yín sọ̀rọ̀ máa ka ìbéèrè àti àwọn èrò yìí sókè. Ìtọ́sọ́nà náà ń pa ọ̀rẹ́ oríṣiríṣi ọ̀rẹ́ lọ́wọ́, ọ̀rẹ́ tí yóò ṣe aye re dára àti tí ó bá aye rẹ̀ jẹ́, àwọn yìí jẹ́ oríṣiríṣi èyí tí ó wà. Oríṣiríṣi ọ̀rẹ́ sì lù máa ní lọ́dọọdún, àwọn tó bá ti ọ ṣe kékeré, ẹni má jọ ṣe àgbàlagbà látara pé kíni oríṣiríṣi nǹkan lórí ìyàrá, orí jẹ ẹlòmíràn yóò ti lù ú lọ́wọ́, yóò fi ìràn ṣílẹ̀, yóò fa ìràn lẹ́rẹ̀ẹ́ tó ti jẹ́ bẹ̀rẹ̀ sí inú ẹlòmíràn, ó sì jẹ́ pé a yàn ìkóni yóò gbilẹ̀ ẹlòmíràn. Oríṣiríṣi, ó lè jẹ́ pé wọ́n kókó nínú àdúgbò, àwọn yìí jẹ́ ọ̀nà tí àwọn ọ̀rẹ́ ṣe máa ń yípadà tí ó sì máa ń jẹ́ kí wọ́n yípadà fún ẹlòmíràn tí ó sì ṣe pàtàkì ẹlòmíràn, ó lè jẹ́ bí i ilé ìwé tí ó ti ń ká ni, yóò gbé kó ni ilé rẹ̀ rẹ̀, á lọ mú àwọn ọ̀rẹ́ mìíràn ní ibòmíràn títí tí ó yẹ fẹ́ parí níbẹ̀. Wọ́n lè jẹ́ ọ̀nà tí wọ́n máa ń gbà láti máa yíru àwọn ọ̀rẹ́ èèyàn padà. Ó sì ṣe pàtàkì jùlọ kí ènìyàn mọrú ọ̀rẹ́ tí yóò máa bá a rìn pàápàá jù lọ tí ìwọ bá ti ń gbọ́. Bí àwọn kan yìí sì gbọdọ̀ jẹ́ ohun tí àwọn òbí àwọn ọmọ mìíràn tí yẹ ẹ kọ́ wọn láti kékeré kí wọ́n tó dàgbà kí wọ́n má ba lè mọ ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí wọ́n má tẹ̀, kí wọ́n má bà léè kú sínú ìjàǹbá, wọ́n sì má rìn ní àbúrú. Nítorí pé kíni oríṣiríṣi àbúrú ni ó máa ń dé bá ènìyàn, èyí tó kéré tàbí èyí tó pọ̀. Ènìyàn a ma ma gbàdúrà ki aburu ma de odeo eyan, àwọn ọ̀rẹ́ mi le ti ènìyàn sibi ti ko ye ko lo. Ẹlòmíràn ó lè gbé ẹ débi tó máa ṣe gbé ẹ kù, àwọn ẹlòmíràn gbé ẹ bí o lé a, pé oríṣiríṣi ìwà ìbàjẹ́ ni wọ́n máa sì máa pè. Bí àwọn yìí sì gbọdọ̀ jẹ́ ohun tí yẹ kí ẹ ti mọ̀ kí o sì mọrú àwọn ọ̀rẹ́ tí ìwọ yóò máa kí, àwọn ọ̀rẹ́ tí yẹ kí o máa kó àdàwùntí ẹ máa sá fún láti ara ẹ pé kíni ó jẹ́ ohun tí yóò máa ṣe àlàárẹ̀ láǹfààní lọ́pọ̀lọpọ̀. Nítorí pé kíni àǹfààní ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kúkú níbi ọ̀nà ìmúmọ̀ ọ̀rẹ́ tó yẹ kí ìwọ máa mọ̀ nípa rẹ̀ dáradára. Nítorí pé kíni oríṣiríṣi ohun ni yóò máa yípadà bí ọdún bá ṣe ń lọ, nítorí pé kíni àwọn tí yẹ bá jọ ṣe eré lánàá, ẹ lè má ṣe é lálàá. Bẹ́ẹ̀ laí ní òwe yìí tí àwọn Yorùbá sọ pé "ogún ọmọdé kò lè ṣe é fún ogún ọdún" tàbí kí wọ́n ní "bí ọmọdé ò bá gba ìgbá ìgbà àràlọ̀ kò ní mọ ẹni bá ṣe é". Bí àwọn òwe yìí ó jẹ́ òwe ohun tó dúró ọmọdé sí ìlú tí kò bá gba ìgbà àràlọ̀ bóyá ọ̀rẹ́ rẹ̀ ṣe é, kò ha fi gbàge wá mú ọ̀rẹ́ rẹ̀ sínú. Ní ọ̀yìnbó, àwọn àpọ̀rọ́ yẹn yóò máa ní àfọ̀rọ́ láti jọ máa ṣe eré papọ̀ mọ́ látara pé kíni kò gba ìgbé ohun tí ọ̀rẹ́ rẹ ṣe. Béèjì ẹ̀, nǹkan kékeré ni yóò ṣe fún tí kò ní lọ sí púpọ̀ rara tí yóò kọ́ ọmọ sínú tí ó sì di ìjàǹbá fún òun àti ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ iwájú látara pé kíni wọn sì máa ń bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n máa nílò ìrànlọ́wọ́ ara wọn sì máa nílò ìgbéraga ara wọn látara ìjà àti ìwà láti lè ṣẹlẹ̀ ní ara wọn. Ó lè jẹ́ bí i oríṣiríṣi tí àwọn ọ̀rẹ́ bá sì ti jọ wà sí pé tó bá fẹ́ bá ara wọn sọ̀rọ̀, oríṣiríṣi ọ̀nà ni wọ́n lè máa bá ara wọn sọ̀rọ̀ látorí ẹrọ ìbánisọ̀rọ̀ wọn yẹ kó máa ṣe ìpè fídíò tàbí ìpè ọ̀rọ̀ tí ó jẹ́ pé wọ́n máa ríra wọn láti ibòmíràn. Ki ọ̀rẹ́ miran wa ni ipò miran, o le je orí fonu ni e ti ma sọ̀rọ̀. Wọ́n sì máa mọ bí wọ́n ń sọ̀rọ̀, wọ́n máa ń bẹ̀rẹ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ láàárín wọn, gbogbo nǹkan tó ti jọ ṣe, àwọn tó ti ṣe wà sí i. Bí àwọn yìí jẹ́ ọ̀nà tí àwọn ọ̀rẹ́ ṣe máa ń bá ara wọn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n bá ti padà fi ara wọn lẹ̀ fún ọdún púpọ̀ sí ẹ̀yìn tí ó sì máa padà máa ríra wọn bá sọ̀rọ̀. Àwọn yìí jẹ́ oríṣiríṣi ọ̀nà tí ó sì yẹ kí ọ máa tọ́ ènìyàn sọ́nà nípa bí máa yan àwọn ọ̀rẹ́ nínú àwùjọ. Àwọn yìí jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ láti mọ̀ ní gbogbo ìgbà. Nítorí pé kíni ohun tí ó ṣe pàtàkì náà ni ohun tí ìwọ yẹ kí o ṣe kúkú ní ìgbésí ayé rẹ, ó sì jẹ́ kí o ní ká mọ ohun tí ó tọ́ nípa èrò rẹ nípa ọmọ rẹ. Nítorí pé kíni àwọn ọ̀rẹ́ tí wọ́n bá mọ ohun ìran wọn bá ṣe gbọ́n mọ bí ìwà rẹ ṣe rí, tẹ́ẹ̀ laí ni ò máa máa ní fọ̀rẹ́ ẹran ọmọ mi ní ìsọ̀rí tó jẹ. Tó bá jẹ́ ọ̀rẹ́ burúkú ni wọ́n máa ń kúrò nínú, tó bá ti fi ara wọn yàn, wọ́n máa sì mọrú ọ̀rẹ́ rẹ torí pé èèyàn tí wọ́n náà jẹ́. Sugbo to be ye eyan gidi eyan gidi niwo na ma je.